Báwo ni o ṣe máà ń ṣe ètò àwọn ímeèlì rẹ? Bí mo ṣe máà ń ṣètò àwọn ímeèlì mi ni wípé gbogbo àwọn ímeèlì tí ó jẹ́ ímeèlì iṣẹ́, mo máà ń yára sásá láti rí dájú wípé mo yan nà náà rẹ̀ sí ẹ̀gbẹ́ kan. Àwọn ímeèlì tó jẹ́ ímeèlì bóyá ìránilétí àbí bóyá ímeèlì tó jọ mọ́ ìpolówó, àwọn náà mo máà ń yan ọ̀nà náà àwọn yìí sí ọ̀nà ibò mìíràn. Àwọn ímeèlì mìíràn dúró rẹ̀. Àwọn ímeèlì tó jẹ́ wípé wọ́n ò bá iṣẹ́ tán, wọ́n ò bá ìpolówó tán ṣùgbọ́n bóyá mo ṣe sán wọlé ní orí wẹ́ẹ́búsáìtì kan táa wá ní pé kí n máa subscribe àwọn ímeèlì yìí náà, mo yan ọ̀nà náà rẹ̀ sí ibì kan. Tí n bá ti ṣí ímeèlì mi báyìí mo ti mọ̀ wípé mo ti rí ibi tí òǹkálùkù wà. Ilé tó jẹ́ ti iṣẹ́, mo ti rí pé ó wà níbi iṣẹ́. Èyí tó jẹ́ ti ìpolówó, mo ti rí pé ìpolówó ni. Bí mo ṣe máà ń ṣètò àwọn ímeèlì mi rẹ̀, mo máà ń ríi dájú pé tí ibi iṣẹ́ ó yàtọ̀ sí ti àwọn ilé ìtóko.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní, ṣe o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀, àwọn ènìyàn, àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókẹ̀? Ée, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókẹ̀, nítorí wípé ní ọ̀pọ̀ ìgbà tí àwọn ènìyàn bí i àwọn oníbàárà tí má fẹ́ bá wọn sọ̀rọ̀ ní ìlú ibòmíràn àbí ju bẹ́ẹ̀ lọ, màá ma lo ẹ̀rọ ìgbésókẹ̀ láti bá wọn sọ̀rọ̀. Ìdáhùn mi ni pé bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókẹ̀ láti rí mọ̀ dájú wípé mo gbọ́ àwọn nǹkan tí mo ń sọ dáadáa ó dẹ́ jẹ́ àwọn nǹkan tí wọ́n yànnànánà fún wọn láti wọ́n gbọ́ mi. Ẹ̀mí náà gbọ́ wọn ye gérégéré. So Ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókẹ̀ dáradára. Láì monye ìgbà mi mo ti ṣe ìwé, pàápàá jù lọ àwọn tí wọ́n sì ní àyíká ibi tí mo wà tí ọ̀nà wọ́n jìn sí ibi tí mo wà. Báyìí ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀.

Bẹ́ẹ̀ni, ṣé o máa ń pa àwọn fáìlì rẹ mọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Àwọn fáìlì mi yìí, nígbà tí ayé ti di ayé dígítà báyìí, mo máa ń rí dájú wípé mo pa fáìlì mi mọ́ sí orí kílàodu láti rí mọ̀ dájú wípé ibi kí ibi tí mo bá ti nílò àwọn fáìlì yìí, màá rí dájú wípé mo gbe ní àti ibi orí kílàodu. Ayé tí kọjá ká máa fi fáìlì pamọ́ sí inú ilé àbí ká máa fi pamọ́ sí ibi kan. Báyìí, nígbà tí ayé ti di ayé dígítà, mo máa ń fi fáìlì pamọ́ sí orí afẹ́fẹ́, ohun tí a pè ní kílàádì, ibi tí mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sírì. Ìdá mi ni sí pé mo bẹ́ẹ̀ni mo máa ń fi fáìlì mi pamọ́ sí orí afẹ́fẹ́ láti rí mọ̀ dájú wípé mo mọ̀, mo nawọ́ mọ̀ ní àsìkò kásìkò àbí ìgbàkígbà tí mo bá nílò rẹ̀.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá o, èmi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Nítorí wípé ní, ní ìgbà púpọ̀ àwọn ni coffee yìí mi ò kí ń ṣe, mi ò kí ń, mi ò kí ń sí. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fẹ́ràn láti máa mu coffee nítorí pé mi ò fẹ́ràn coffee. Kàkà tí wọ́n fi mu coffee, màá mu tea. So mo, mo, mo fẹ́ràn tea ju coffee lọ nítorí wípé mi ò fẹ́ràn coffee rárá. Ṣùgbọ́n àwọn ará mi tókù wọ́n máa ń mu coffee torí pé wọ́n fẹ́ràn coffee. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò fẹ́ràn coffee láti mu rárá nítorí wípé mi ò fẹ́ràn òórùn rẹ̀ bí ó ṣe máa ń rì lẹ́nu àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ, ni ò ṣe jẹ́ kí n fẹ́ràn coffee. So ìdáhùn mi ni wípé rárá o, mi ò kí ń mu coffee ní ibi iṣẹ́ nítorí pé mi ò fẹ́ràn coffee.

Èso wo ni o fẹ́ràn jẹ ju? Èso tí mo fẹ́ràn jẹ ju ni èso tí à ń pè ní mángòrò. Èso yìí dára púpọ̀ púpọ̀ ó sì jẹ́ èso tí mo fẹ́ràn láti máa jẹ ní gbogbo ìgbà. Gbogbo ìgbàkuugbà tí mo bá jẹ èso yìí inú mi a máa dùn. Nítorí wípé èso yìí mi ò ní àwọn ǹkan báyìí ni pé mo lè jẹ ẹ́ ní àti àárọ̀ dalẹ́. Mo fẹ́ràn èso tí à ń pè ní mángòrò, mángò púpọ̀ púpọ̀ nítorí wípé ó ṣe ara lóore. Pápa yàtọ̀ sí pé ó ṣe ara lóore, ó máa ń dùn, ó dùn gidi gan ni. Ó máa ń jẹ́ kí inú mi máa dùn tí n bá ti jẹ ẹ́. Ṣé èso tí a Sara, èso yìí máa ń sara lóore ó sì máa ń jẹ́ kí àwọ̀ ẹni dán, ó máa ń jẹ́ kí ojú ẹni náà dán. Ìdí èyí ni mo sì fẹ́ràn èso yìí nítorí wípé ó máa ń dùn púpọ̀ púpọ̀. Mángò ni èso tí mo fẹ́ràn jù. Mo sì fẹ́ràn láti máa jẹ ẹ́ ní gbogbo ìgbà. Ó kàn jẹ́ wípé kì í ṣe gbogbo ìgbà ni èso yìí máa ń wà ní àrọ̀wótó mi.

Ní ìgbà wo ni o máà ń fọ ọkọ̀ rẹ? Ní ìgbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Ìgbà tí mo máa ń fọ ọkọ̀ mi, mo máà ń fọ ọkọ̀ mi ní ojoojúmọ́ torí mo fẹ́ràn láti rí pé kí ọkọ̀ kó má a mọ́ tónítóní. Nígbà ki ìgbà tí máa ti fẹ́ jáde tí mo bá ríi wípé ọkọ̀ yìí ó dọ̀tí, ni màá ti tètè jí fọ ọkọ̀ yìí láti rí dájú wípé ó gbẹ kí n tó gbe jáde. Ìdáun mi ni wípé lójoojúmọ́ báyìí ni mo máa ń fọ ọkọ̀ mi. Mo dẹ̀ máa ń rí dájú wípé mo fọ̀ tónítóní gbogbo àwọn ibi gíláàsì, àwọn agbẹ́sẹ́lẹ́, gbogbo àwọn búùtù kọ̀ọ̀kan. Mo máà ń rí dájú wípé mo fọ, mo fi omi àti ọṣẹ sí i, mo fọ. Ma dẹ́rì pé mo, mo gbé síta ó gbẹ dáradára. Bí mo ṣe máa ń fọ ọkọ̀ mi nì eyí, mo máa ń rí dájú wípé ó gbẹ ní ìta kí n tó gbe jáde. Ojoojúmọ́ ni mo máa ń fọ ọkọ̀ mi.